Ṣé o mọ bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Wẹ̀, ẹni tó bá hán kọ́ púrógírámù ló máa ń bá ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè àbí ẹni tí ó bá wà ní ilé iṣẹ́ bí i rédíò àbí tẹlifíṣàn. Irú èmi níìsín mi bá awọ́n ènìyàn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìgbésókè torí pé kíni mi ò ṣiṣẹ́ gbogbo ibi tí mo dákọ yí. Àmọ́ ẹlòmíì kun mọ́ tó jẹ́ pé wọ́n bá ń kírun fún àwọn ènìyàn ní Mọ́ṣáláṣí àbí wọ́n nbá awọ́n ènìyàn ṣe, ah, ṣọ́ọ̀ṣì, wọ́n líìdì àwọn ènìyàn. Àmi lè ò ní option lẹ́yìn ṣíṣe kí ènìyàn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìgbésókè.